Kí ni adùn tí ó féràn nínu ice cream? Mo fẹ́ràn bó ṣe, bó ye máa ń tutù lẹ́nu, àǹd àwọn nǹkan tó dẹ́ fi, tó ń fi ṣe, iye tó fi ṣe ice cream, òun náà. Òun ni mo fẹ́ràn.

Wákàtí mélòó ni o máa ń wọ ojú ìbòjú lójoojúmọ́? Iyẹn táwọn elédè gẹ̀ẹ́sì máa ń pè ní eyeglasses. Ee gba mi, iyẹn tórun bá yọjú, tórun bá pọ̀, òun ni mo máa ń lò. Tí kò bá sí órun, tí ò bá soorùn, mi ò nílò rẹ̀, kò sí nnkan tí mò fi ń ṣe ṣó, mi ò kí ń lò.

Ìgbà mélòó ni o máa ń fọnu rẹ lójúmọ̀? Ìgbà míi, ẹ̀ekan ni, ìgbà míi èèmejì, à, láárọ̀, ìyẹn tí èèyàn bá kọkọ jí, màá kọkọ́ fọ eyín and tí ó bá tún ṣe díẹ̀, kí n tó lọ síí-- kí n tó lọ sùn, màá tún fọ eyín.